Àkókò wo ni ọ́fíìsì rẹ ṣí? Iṣẹ́ tèmi kò ní ọ́fíìsì ṣùgbọ́n iṣẹ́ mi àárọ̀ kùtùkùtù ni mo máa ń jì lọ. Àárọ̀ kùtùkùtù torí mo máa ń load block ni, so à ti n bá dẹ́ fẹ́ ṣiṣẹ́, mo gbọ́dọ̀ ti ṣiṣẹ́ kí oorun tó rọ̀. Torí òòrùn ò kì ń tètè yọ níbí bàyí àárọ̀ yẹn ó máa cool, weather máa wálẹ̀, kò ní sí òòrùn púpọ̀ ní àárọ̀. Iṣẹ́ t'èmi àárọ̀ ni màá ti ṣeé, mi ò ní.

Ṣé o ní káàdì ìṣe? Mi ò ní káàdì ìṣe torí ní ìlú tèmi èèyàn ò needi, ènìyàn ò needi káàdì kó tó máa ṣiṣẹ́. To bá wá ṣẹ́ wà á rí iṣẹ́. Iṣẹ́ o ko yàtọ̀ sí iṣẹ́ ni, àwọn iṣẹ́ kan wà tó máa ṣiṣẹ́ púpọ̀ tí ò ní gbówó púpọ̀. Nkàn tó wà nbẹ̀ níyen, ní ìlú tèmi o ò needi káàdì láti fi ṣiṣẹ́.

Ṣé o mọ bí a ti ń ka àwòrán ilé? Àwòrán ilé kíkà kò ṣòro. Tí ènìyàn bá ṣe ri àwòrán tí ó fẹ́ kà, tí kò bá ti pọ̀ jù, torí tí nǹkan bá pọ̀ jù nígbà mí, ó lè máa rò ènìyàn lójú. Ṣùgbọ́n tí ó bá ti pọ̀ jù, lápọ̀jù tí mo mean bíi tó ju ọgọ́rùn-ún lọ. Tí ó bá ju bí ọgọ́rùn lọ, ó sì máa ṣe ń kà ní rọrùn tí ò ni nìyàn lára. Kíkà àwòrán ilé kò, kií fúnni ní wàhálà, kò gba wàhálà púpọ̀.

Ṣé o máa ń wọ ohun ọ̀ṣọ́? Bẹ́ẹ̀ ni mo máa ń wọ ohun ọ̀ṣọ́ nígbà tí ó bá yẹ fún mi láti lò. Nítorí tí mo bá fẹ́ ṣe àwọn iṣẹ́ tó jẹ pe oní agbara bí i iṣẹ́ tí dọ̀stì tí eruku máa fẹ́ sími ni imú, màá lo nose mask àti ìbọ̀wọ́ láti fi dáàbò bo ọwọ́ mi àti safety boot láti fi dáàbò bo ẹsẹ̀ mi kí ǹkankan máa ba ṣe mí ni ẹ́ẹ̀sẹ̀. Màá dè wọ overall ní ekan kan náà nítorí ara mi.

Nígbà wo ni o kẹ́yin fò? Mi ò kín ṣe ẹyẹ, mi ò kín fò. Mo de tí sọ ní ẹ̀kan ní ìgbà kan rí nínú question nínú ìbẹ̀rẹ̀ tí ẹ béèrè lọ́ mi wípé mi ò tí wọ inú aeroplane rí. Inú aeroplane, mo ti sọ pé mi ò wọ aeroplane rí, ṣó mi ò kín fò, mi ò kín ṣe ẹyẹ, mi ò de kín ṣe superman. Ṣó mi ò fò. Débi tó ma ní ìgbà kan tí mo fò gbẹ̀yin.

Báwo ni o ṣe máa ń mú àwọn ẹ̀rọ tuntun wá? Báwo ni mo ṣe máa ń mú ẹ̀rọ tuntun wá, ó pé méjì, ṣé wá sí ibi tí mo ti ń ṣiṣẹ́ àbí wá sí ilé tèmi? Tí ó bá jẹ́ ó kí láti mú nǹkan tuntun wá sí ilé mi ni, ẹ̀rọ tuntun wá sí ilé mi, ko ṣorò. Tí ì bá ti lọ sójà tí mo ra ǹkan tuntun tí mo fẹ́ rà, tí n bá lè kó, màá ránsẹ́ sí mọ́tò àbí kin bí onímọ̀tò kó wá bá mi kó kin fun lówó kó bá mi kó wá sí ilé mi. Bó dẹ́ jẹ́ pé ibi iṣẹ́ náà ni mò ń kó lọ, bákan náà ni. Tí ì bá ra ǹkan tuntun, màá kó sí mọ́tò, màá fi ránṣẹ́ wá sí ilé. Bó dẹ́ jẹ́ ǹkan tí a máa pe ẹni tó máa tà á tó máa bá wa gbé wá fúnra ara wọn ni. Wọ́n a bá wa gbé wá, bó jẹ́ ti ilé náà, bákan náà ni.

Ṣé o mọ àmì ìràwọ̀ rẹ? Mí ò, mo mọ àmì ìràwọ̀ mi, ṣùgbọ́n ní èdè Gẹ̀ẹ́sì ni mo mọ̀. Àmì ìràwọ̀ mi ni Virgo. Mi ò mọ̀ ní èdè Yorùbá, ṣùgbọ́n mo mọ àmì ìràwọ̀ mi ní, ní èdè Gẹ̀ẹ́sì. Virgo ni a ń pè àmì ìràwọ̀ mi.

Àwọn iṣẹ́ ìgbọ̀nsẹ̀ wo ni ò ń lò? Àwọn ìgbọ̀nsẹ̀ tí mò ń lò naa ni àwọn ìgbọ̀nsẹ̀ tí à ń lò. Aṣọ tí mo ti lò tí ò, tí kò dáa mọ́, tó ti ya díẹ̀, òun ni mo fi ń ṣe ìgbọ̀nsẹ̀ ní ilé mi. Mi ò kí ń lọ sí ọjà ra ìgbọ̀nsẹ̀ nítorí èmi náà ń fúnra mi, mò ń mánage ara mi ni. So àwọn aṣọ tí mo ti lò tó ti gbó díẹ̀ ni mo fi máa ń ṣe ìgbọ̀nsẹ̀ ní ilé mi.

Ṣé ò ń wọ aṣọ àkáyọrí ní ibi iṣẹ́? Bẹ́ẹ̀ni, mo máa ń wọ aṣọ àkáyọrí ní ibi iṣẹ́ bí mo ti sọ sẹ́yìn. Wípé ní akọ́ko a máa ń wọ aṣọ àkáyọrí nígbà tí a bá fẹ́ ṣiṣẹ́ tí ó ní agbára díẹ̀ ju ìnti atí ń ṣe lọ, láti dàbò bo ara wa ní gbogbo ara wa láti òkè dé isàlẹ̀ kí ó má bà sí ijàm̀bá kankan.

Báwo ni o ṣe máa ń ṣe ètò àwọn ìmélì rẹ, ìmélì rẹ? A ti ṣètò ìmélì kò le púpọ̀ nítorí ohun tí èèyàn bá fẹ́ ṣe náà ni èèyàn máa mọ̀ pé ohun báyìí ni mo fẹ́ ṣe o. Ohun tí ó dẹ̀ máa wà ní ọkàn ènìyàn náà nìyẹn. So a ti ṣètò ìmélì kí ó ṣe ohun tó le púpọ̀, kò sì ẹ́ lé rárá ni ní tèmi. So ṣíṣètò ìmélì kò le, kò dẹ̀ gba èèyàn láyè púpọ̀. Tí èèyàn bá mọ ohun kan tí ó fẹ́ kọ, ó ti tán.

Ṣé o ní gíláàsì ọrùn? Gíláàsì ọrùn tí ẹ sọ nípa yi kò yé mi tó. Nítorí gíláàsì ojú àti gíláàsì àwòrán tí ó máa ń wà ní ilé ni èmi mọ̀. So gíláàsì ọrùn tí ẹ ń sọ nípa rẹ̀ níbí bàí kò yé emi. Mi ò mọ̀ nípa gíláàsì ọrùn, so mi ò ní. Torí mi ò mọ̀ nípa e ǹkan tí ènìyàn bá mọ̀ nípa rẹ̀ ni èèyàn máa mọ̀. Mi ò mọ̀ nípa gíláàsì ọrùn, mi ò rí rí, mi ò gbọ́ rí, ṣùgbọ́n mi ò rí rí.

Báwo ni o ṣe máa ń bá àwọn ẹlẹgbẹ́ iṣẹ́ ṣiṣẹ́? Báwo ni o ṣe máa ń bá àwọn ẹlẹgbẹ́ rẹ ṣiṣẹ́ ní ibi iṣẹ́? Bí bá àwọn ẹlẹgbẹ́ mi ṣiṣẹ́ ní ibi iṣẹ́ kò le, nítorí, à, ìmọ̀ àwọn ara ẹni ní ń gbé ní ilé ke ọjọ́ ẹni. Tí ènìyàn bá ti mọ wọn ara ẹ, ó ti tàn, àbùse ti bùṣe. Bí mo bá dé ibi iṣẹ́, mo mọ wọn ara mi, gbogbo wọn náà ni wọ́n ti mọ̀. Torí, à, ṣẹ́jọ máa ń ṣiṣẹ́, wọ́n ti mọ nǹkan tí mo fẹ́, wọ́n mọ nǹkan tí mi o fẹ́. Àti bá àwọn ẹlẹgbẹ́ mi ṣiṣẹ́ kò le, kò kì í ṣe ìṣòro, nítorí ìmọ̀ wọn ara olúkálùkù ni olúkálùkù máa mọ̀.

Ṣé o máa ń di ọjà àbọ̀ nígbà tí o bá wà nínú ọkọ̀? Sé o máa ń di ọjà bọ̀ nígbà tí o bá wà nínú ọkọ̀? Dídi ọjà nínú ọkọ̀, òun náà ni mo ti sọ bóyá tí n bá lọ ra ọjà. Ẹ̀hẹ̀ ẹ sẹ̀ ẹni tó bá lọ ra ọjà tó dẹ̀ fẹ́ wọ ọkọ̀, ó ní láti dé ọjà. So ìyẹn ò ṣòro, ìyẹn ò jẹ̀ kí ń ṣe wàhálà, kò ń ṣe ohun tó le, kò ń ṣe ohun tuntun. Nítorí dídi ọjà nínú ọkọ̀, ìyẹn ò ṣe kí ń ṣe wàhálà, kò ń ṣe nǹkan tuntun. So tí n bá lọ síbìkan tí mo dẹ̀ ń bọ̀ tí mo fẹ́ wọ ọkọ̀, tí mo dẹ̀ lẹ́rù àbí ọjà, máa dì, máa di ẹ̀rù, máa di ọjà.

Iru, etí ìgbọ́ wo ni o máa ń lò? Etí ìgbọ́ wo ni mo tun fẹ́ máa lò? Ju etí ìgbọ́ mi náà ni. Etí ìgbọ́ tó dára tí ó wù mí ló, tó wù mí lò, tí ó lè ní ìwúlò fún mi, náà ni mo fi máa ń lò. Etí inú tí àgbà ń lò, òun ni mò ń lò. Etí inú, ojú inú, ẹnu inú, etí inú t'ágbà ń lò ni mo fi n.

Ṣé o ní àwòrán lára? Mi ò rí ibi tí ènìyàn ti ní àwòrán lára o. Ṣùgbọ́n okay, mo, mo ti rí rí. Ìyẹn ní ayé àtijọ́ la máa ń rí àwọn bàbá yen, àwọn jagunjagun. Ní ayé àtijọ́, tí wọ́n bá wọ aṣọ, àwòrán wọn máa ń wà ní ara aṣọ wọn. Bóyá nnkan tí ẹ ń sọ níbí nìyí. Nítorí bayi ti emi wà, èmi ò ní àwòrán lára o. Àwòrán tí mo ní, mi ò ní àwòrán lára. Àwòrán tí mo ní nínú ilé mi ló wà. Mírọ̀ mo tí mo fi máa ń wo ara mi. Ṣùgbọ́n ní ara mi, kò sí àwòrán ní ara mi. Lára aṣọ tí mo wọ̀, kò sí àwòrán lára aṣọ tí mo wọ̀.

Ṣé o máa ń gba àwọn ímeelì àìwúlò? Háà, ṣe o máa ń gba àwọn ímelì tí o wúlò? Bẹ́ẹ̀ni, ìyẹ́ gan ló pọ̀ jaburutu ó pọ̀ lọ bàárà nínú ímeelì mi, nínú inbox mi. Ṣé inbox ni ká sọ ni? Sent, spam, o ṣàa pọ̀. Ímeelì àìwúlò yi o wulẹ̀ pọ̀jù ní gbogbo ímelì tí mo ní tó wà nínú fóònù mi, ẹ̀rọ alágbèéká mi. Ímelì tó wà níbẹ̀, àìwúlò ló pọ̀jù. Gbogbo èyí tí mo wúlò gan kò tó èyí, kò tó àìwúlò tí ó wà níbẹ̀.

Ṣé o máa ń pa ohun ọ̀ṣọ́ sára? Ohun ọ̀ṣọ́ bí à ti ń sọ níbí mi ò mọ̀ bóyá kí a máa sọ ohun ìpanilára tàbí ohun ìdáàbòbò ara ẹni. Nípa ohun ìdáàbòbò ara ẹni Ọlọ́run ni ààbò tí èmi nítorí èmi kò bá ẹnikẹ́ni jà, mi ò jẹ̀, rò pé ẹnìkan yóò bá èmi jà. Ṣùgbọ́n, o, nǹkan tí ẹ sọ níbí náà ó dára kí èèyàn máa ṣe ẹ̀ṣọ́ ara rẹ̀, ṣùgbọ́n èmi níbààrí, lílọ̀ tẹ̀mi ni mò ń lọ. Mi ò kí ń mú nǹkan dání, mi ò kí ń fì nǹkan sára.

Nígbà wo ni o keyin lọ sí ọjà? Nígbà wo lo lọ sí ọjà kẹ́hìn? Nígbà tí mo lọ sí ọjà kẹ́hìn, nígbà tí mo lọ ra ẹja ni, ẹja yíyan kò de n ṣe èmi ni, mommy mi ni ó rán mi ní ẹja yíyan oun. Ọjà tí mo dẹ lọ ọjà ìsara ni, ọjà etílé, ọjà ìlú kan tí ó sún mọ́ ìlú mi. Ọ̀kadà ni mo gbé lọ, ọ̀kadà náà de lọ gbé mi padà. Ẹja yíyan ni mo lọ rà ní ọjà.

Nígbà wo ni o kẹ́yìn lọ wo ẹyìn? Nígbà wo ni o kẹ́yìn lọ wo ẹyìn? Ẹyìn, lọ́wọ́ bái, ìgbà ẹrùn la wà, àsìkò December, ṣẹẹrẹ ìrẹ̀lẹ̀ erena igbé Ọbara gbẹ́lú Ọpẹ́. À, àsìkò Ọpẹ́ ni a wà báyìí. So ẹyìn, ẹyìn ń jábọ́. Ni sáìtì ibi tí mo de tí ń ṣiṣẹ́ kẹ́ rẹ́, ẹyìn wà nbẹ̀. Igi ọpẹ kàn wà nbẹ̀ tó máa tí ẹyìn máa ń jábọ́ ní orí rẹ̀. So even ní òní gan an, mo ṣì rí ẹyìn. Mo wo ẹyìn leni, even mo jẹ gan an, because èmi fẹ́ràn kí ń máa jẹ ẹyìn torí mo like ẹ̀pọ̀. Mo fẹ́ràn kí ń máa mú ẹyìn tó bá fresh, tí ǹkankan tí ìyẹ̀pẹ̀ kò sí lára e kí ń máa jẹ.

Ṣé o fẹ́ràn rí atẹ́gùn? Ṣé o fẹ́ràn láti máa rí lórí atẹ́gùn? Tí ó bá jẹ́ nǹkan tí ẹ túmọ̀ sí níbí nìyẹn. Èmi gẹ́gẹ́ bí ènìyàn mi ò lè rí lórí atẹ́gùn. Ṣùgbọ́n tí mo bá ní agbára kan tí mo lè fi máa rí lórí atẹ́gùn bí supernatural power, ó máa wù mí púpọ̀ kí n lè máa rí lórí atẹ́gùn. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí ìbéèrè tí ẹ béèrè pé ṣe mi ò fẹ́ràn kí n máa rí lọ́ lórí atẹ́gùn. Bẹ́ẹ̀ni mo fẹ́ràn rẹ̀ ṣùgbọ́n mi ò lè rí lórí atẹ́gùn nítorí ènìyàn ni mí. Ẹ̀níyàn mi dẹ̀ré, mo ní mo wúwo ju atẹ́gùn lọ. Mi ò lè rí lórí atẹ́gùn láì kì í ṣe pé a wà ní space.

Ṣé o máa ń pàdé àfojúsùn títa rẹ? Àà, àfojúsùn títa tí ẹ sọ níbí, bóyá nípa títa ọjà, tó bá jẹ́ bẹ́ẹ̀ kò sí ibi tí àfojúsùn kò sí. So àfojúsùn ó pọ̀ jaburata nídi títa àti kárà. So àfojúsùn, ṣé bẹ́ẹ̀ ni mo máa ń ṣe alábàápàdé àfojúsùn nídi títa.

Ṣé o fẹ́ràn pín oúnjẹ rẹ? Sé o fẹ́ràn kí o máa pín oúnjẹ rẹ? À, ó yàtọ̀ o. Ó ní, ó, ó ní bó ṣe máa jẹ́ ṣá tí mo bá fẹ́ pín oúnjẹ, bó ya oúnjẹ tí mo fẹ́ jẹ ó pọ̀ ju oúnjẹ tí ó yẹ kí n jẹ lọ, mo máa fi tọkàntọkàn pín. Ṣùgbọ́n tí o bá pọ̀ tó jẹ́ ìwọ̀nba tó jẹ́ tẹnútèmí náà nìkan ni. Hmn, ó fẹ́rẹ̀ sí ibọn mo máa sì le pín náà nítorí bí ò ju ṣùgbọ́n kò ṣe pínpín tí a máa ń sọ nípa ère ní bíbài. Pínpín máa yàtọ̀ sí pínpín tó bá jẹ́ oúnjẹ ẹnu tẹ̀mí nìkan ni. Máa fún ẹ, ó ní toun ní díẹ̀. Ṣùgbọ́n tó bá jẹ́ oúnjẹ tó pọ̀, mo fẹ́ràn kí n máa pín oúnjẹ mi.

Báwo ni o ṣe máa ń ṣètò àwọn iṣẹ́ àkànṣe? Báwo ni o ṣe máa ń ṣètò àwọn iṣẹ́ àkànṣe? Iṣẹ́ àkànṣe ni jẹ́ iṣẹ́ tí ènìyàn máa ṣe, tí ènìyàn gbọdọ̀ ṣe dáradára. Só-- àti ṣètò iṣẹ́ àkànṣe ènìyàn náà ó ní láti fi ọkàn rẹ̀ sí ìdí iṣẹ́ òun. So, ṣíṣètò àkàn-- iṣẹ́ àkànṣe ènìyàn ní láti fi ọkàn sí dára.

Ṣé o bá ṣe ìmúdójúìwọ̀n software rẹ? Aaa, ṣíṣe ìmúdójúìwọ̀n software mi, mi ò, mi ò lè sọ pé mò ń ṣe ìmúdójúìwọ̀n software mi ní báyìí nítorí fóònù alágbèéká, ẹ̀rọ alágbèéká mi péré mọ́ ní, mi ò ní ẹ̀rọ kọ̀m̀pútà dé bití mo máa máa ṣe ìmúdójúìwọ̀n software mi. Fóònù alágbèéká mi mo kàn máa update rẹ̀ lẹ́ẹ̀kan kan ni. So ṣíṣe ìmúdójúìwọ̀n software ó ní ṣe pẹ̀lú kọ̀m̀pútà, èmi ò dẹ̀ ní ẹ̀rọ kọ̀m̀pútà.

Nígbà wo ni o kẹ́rùn ìpàdé àwọn ọ̀rẹ́ rẹ? À, òní Sunday, òní ni ọjọ́ ìsinmi, èmi àti àwọn ọ̀rẹ́ mi gbá bọ́ọ̀lù, a ṣe eré ìdárayá. Òní jẹ́ ọjọ́ ìparí, ọjọ́ ìparí ọ̀sẹ̀. Ṣùgbọ́n ìbẹ̀rẹ̀ ọ̀sẹ̀ náà sì ò tí ì ni. Bo Sunday, ọjọ́ ìsinmi, mo ṣe eré ìdárayá, mo gbá bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi léèní, mo ṣe alágbàápàdé wọn léèní, èni gan gan tó jẹ́ Sunday.

Ṣé o ní àgbàlá ọjọ́? Mi ò ní àgbàlá ọjọ́ o, torí mi ò lè parọ́. Mi ò ní àgbàlá ọjọ́, àbí ìbéèrè tí ó wà níbí kò yé mi. Ṣùgbọ́n ní òye tèmi, ǹkan tí ó yé mi ni pé àgbàlá ọjọ́, nítorí tí ó bá jẹ́ àgbàlá òjò náà ni mi ò ní. Torí àgbàlá òjò mi ò mọ̀ ǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀. Ìbéèrè yẹn yìí tí ó wà níbi ìbà bàyíi, ó ri bá kan ó lọ.

Báwo ni o ṣe máa ń rí lílo àkókò nígbà tí o bá wà nínú ìlà? Nínú ìlà tí ó wà ní bíbàì, gẹ́gẹ́ bí o ye jẹ mí, bí ìgbà tí èèyàn bá ní tí èèyàn bá wà in a tight, in a tight situation, tí èèyàn wà nínú ìlà, àkókò tí ó fún, so ṣíṣe a ṣíṣe bí mo ṣe máa ń ṣe, bí mo ṣe máa ń rí lílo àkókò náà ni kí n pín iṣẹ́ mi si mo ṣe máa rọ mi lọrun.

Ṣé o máa ń lo ẹ̀rọ ìdákẹ́jẹ́? Rárá o, mi ò kí ń lo ẹ̀rọ ìdákẹ́jẹ́ o nítorí gbígbọ́ lílo ẹ̀rọ ìdákẹ́jẹ́ mi ò mọ̀, mi ò kí ń lo ẹ̀rọ ìdákẹ́jẹ́, mi ò kí má lo, mi ò rá rí, mi ò rẹ́ni tó lò rí, mi ò gbọ́ nípa rẹ̀ rí, mi ò kí má lo silencer.

Ṣe o mọ bi a ti n fọn? Fọn, kini a n fọn gangan nipato? Ṣe a n fọn fèrè ni, abi a n fọn atẹgun si inu nkan? Abi bii ti ba o, tori ko yẹ mi. Abi ṣe a n fọn bàálù bloom bloom torí ko yẹ mi. Sugbon tọ ba jẹ fi fọn fèrè ni, mo ma n fọn fèrè. Bo jẹ ka fọn bàálù ni, mo ma n fọn bàálù. Bo jẹ ka fọn atẹgun la san ni, mo ma fọn atẹgun. Fi fọn fi fọn, mo ma fọn, fọn.

Nígbà wo ni o máa ń fà? Nígbà wo ni o máa ń fà? Gẹ́gẹ́ bí oye tèmi, fífà tèmi mọ̀, ìgbín ni ó máa ń fà, ẹni ọdẹ ni elé, elé ò kí ń fà. So mi ò kí ń fà. So mi ò ní ìgbà tí mo máa ń fà torí ìbéèrè tí ó wà níbì lọ, ó lọ̀. So mi ò ní ìgbà tí mo máa ń fà. Àbí, ṣe à ń sọ nípa irun fífà ni? Tó bá jẹ́ fífà irun, mi ò kí ń fà irun mi. Mo máa ń gẹrun mi ni. Mo máa gbé orí mi lọ fún gẹrí gẹrí kí wọ́n bá mi gé e ni.

Wákàtí mélòó ni o máà ń wojú ìbòjú lójojúmọ́? Ìbòjú tí ẹ ń sọ níbí, ìbòjú gẹ́gẹ́ bí o ti yé mi, bóyá ibi tí mò ń sùn, ìbòjú ibi tí mò ń sùn, kò sí wákàtí kan pàtó ìgbà tí n bá rí àkókò náà ni màá wò.

Báwo ni ìgbéyewó iṣẹ́ tó kẹ́yìn ṣe rí? Báwo ni ìgbéyewó iṣẹ́ tí ọ ṣe kẹ́yìn ṣe rí? Iṣẹ́ tí mo ṣe kẹ́yìn kò pọ̀, torí iṣẹ́ kekẹ́re náà ni iṣẹ́ tí mo ṣe kẹ́yìn. A kò kó búlọ̀kù díẹ̀ náà rì, bí i 600 péré náà ni búlọ̀kù tí a kó. Ṣé ó gbé ìgbéyewó kò pọ̀ nítorí kò dàbí àwọn tí mo ti ṣe sẹ́yìn?